Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Ọkùnrin ni mí alákókò. Tí máa bá fe ṣe irun mi, mo máa ń jẹ́ kó kún, kún bí oṣù kan, ó pọ̀ ju oṣù kan, ó kéré ju. Gbigbe owú mi pé kí n tètè lọ ṣe, òní ọ̀sẹ̀ méjì, ò owú mi kí n tètè lọ ṣe. Fún oṣù kan, toba jẹ́ pé irun mi, mo fi irun mí lẹ̀ fún oṣù kan. Máa lọ, máa gbe lọ ilé gerigeri tí wọ́n sì máa bá ọ̀ ṣe. Mo máa ń lo ìṣẹ́jú, ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́wàá. Tó bá jẹ́ pé nǹkan tí mo fẹ́ ṣe ní orí mi kò pọ̀, mo lè lo ìṣẹ́jú mẹ́wàá mọ́, torí ẹ́ pé nǹkan tí mo fẹ́ ṣe púpọ̀, mo máa lo ọgbọ̀n ìṣẹ́jú tí màá jókòó sí ilé gerigeri tí wọ́n máa bá mi ṣe irun mi. Àmọ́ tó bá jẹ́ pé ọlọ́ṣẹ̀ méjì ni, mi ò lè lo ju ìṣẹ́jú márùn-ún lọ, torí pé irun mi ò sì ní yọ dáadáa fún ọ̀sẹ̀ méjì. Torí náà kò lè sí iṣẹ́ fún ẹni tí ó fẹ́ bá ọ̀ gẹ orí mi láti ṣe bí mo ṣe máa ń ṣe irun mi ni, ní, níyẹn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Oríṣiríṣi àmì ìràwọ̀ ló wà. Ni ara èé, ìmi máa ń wà ní ibi ojú ara èèyàn, ìmi sì máa ń wà ní ibi apá. Àmọ́ ibi tí ti tẹ̀mí wà, ibi ẹ̀gbe ọrùn mi ni ó wà. Ó dúdú kò tóbi ní ọ̀pọ̀. Àwọn ènìyàn o lè tètè mọ̀. Àmọ́n mo ní àmì ìràwọ̀ tóyẹ kí mo máa ń wò lójú dáradára. Mo ní.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Kò ní wákàtí o. Fún àpẹẹrẹ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò yìí gan, kò ní wákàtí tí mo fi ń lò ó. Ká mọ̀ wá sọ yí pé, ẹ̀ ń, tẹlifíṣàn mi tí mò ń wò nínú ilé tí bá ti kúrò ní ibi iṣẹ́, kò sí àkókò fún un, kò ní òǹkà rárá, rárá, rárá. Torí ibi tí mo ti ń ṣiṣẹ́ tí ń bá ti ṣiṣẹ́ mọ́, tí ó bá ti, tí wọ́n bá ti fún wa ní àsìkò láti sinmi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni màá mú dání. Tí wọ́n ò bá fún wa ní àyè láti sinmi pé táa bá ń sinmi gan, ojú, ẹ̀yọ a-ayárábíàṣá òun ni màá mọ̀, màá mọ̀ ọ̀ún ojú mọ́. Torí náà kò sí àkókò rárá fún mi. Kò sí àkókò, mi le sọ àkókò tí mò ń lò láti máa fi wo ojú ìbòjú lójoojúmọ́. Kò sí àkókò fún ùn, kò ló ń kà. Torí pé ohun gangan ni mò ń fi ń ṣiṣẹ́ tí mò ń fi ń jẹun.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí kí n kọ, èdè méjì ni, èdè Faransé àti èdè English. Èdè méjèèjì tó wù mí kí n kọ ní ẹ̀. Idi tó wù mí kí n fi kọ èdè Faransé ni pé torí òkè òkun tí má fẹ́ lọ ṣiṣẹ́ ní àwọn ìlú kan tó jẹ́ pé wọ́n ò gbọ́ English, wọ́n ò sì gbọ́ èdè tí mò ń sọ yii, èdè Yorùbá. Àmọ́ Faransé nìkan ni wọ́n gbọ́. Torí náà ni ó fi wù mí láti kọ èdè Faransé. Àmọ́ èdè English, mo fẹ́ kọ láti mò ń sọ dáradára torí pé mò ń gbọ́ pé mi ò mọ̀ ń sọ, mo ò mọ̀ ń sọ ràrá mọ́, mi ò mọ̀ ń sọ dáradára tó. Torí náà ni mo sì fẹ́ kọ àti pé iṣẹ́ tún lè gbé mi lọ sí ìlú mí tó jẹ́ pé èdè English ni wọ́n ń sọ dáradára tí kò ṣe èdè Faransé. Idi tí mo fẹ́ fi kọ èdè méjèèjì ni ìyẹn torí iṣẹ́ ni mo fẹ́ fi kọ.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ìjọ́ tí mo máa kọ́kọ́ gun ọkọ̀ ojú omi, mo ti gun rí. Àmọ́ Ìjọ́ tí mo kọ́kọ́ máa gun ọkọ̀ ojú omi, mo bì. Torí pé omi, ń run sí mi. Mi ò mọ rú òórùn tí mo lè fi wẹ rárá. Mo kọ́kọ́ bì dáadáa tó tẹ́ mi lọ́rùn, tí àwọn òórùn yẹn fi mọ́ mi ní ara. Àmọ́ ẹlẹ́ẹ̀kejì tí máa tun gun ọkọ̀ ojú omi rí, mi ò bì. Ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì wa gùn ju ìrìn àjò alákọ́kọ́ lọ. Àmọ́ mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi torí pé mo tún máa tún fi ní ìrírí bí elédùmarè ṣe tóbi tó àti àwọn nǹkan tó dáàbò ṣe rí. Ọkọ̀ ojú omi, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ju ọkọ̀ ojú ọ̀nà lọ.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń ṣe oúnjẹ? Mo mọ bá ti ṣe ń ṣe oríṣi oúnjẹ ní ọ̀dọ̀ wa bíbí. Oúnjẹ alákoko tí mo mọ̀ bí wọ́n ti ń ṣe ẹ̀bà, àmàlà, fùfú, sẹ̀mọ́, ìrẹsì, ẹ̀wà, dòdò, ẹyin díndín. Nínú gbogbo, mo jẹ́ kí n ṣàlàyé bí wọ́n ti ṣe ń se ìrẹsì. Bí mo ṣe má ń ṣe ìrẹsì lélé, màá gbé nǹkan tí mo fi máa dáná, tó bá y pé iná igi ni mo fẹ́ dá tàbí iná gáàsì, màá ṣáná sí gáàsì, màá gbé pọ́tù lénà máa bo mi si. Màá ti jẹ́ kí omi tó wà nínú pọ́tù mi kó ti fẹ́ máa hó, màá lọ sin rice, màá sinú tí gbogbo àwọn starch àrà rẹ̀ tí a fi kúrò nínú rẹ̀. Tí màá ti sinú tán, màá dà á sí orí iná, màá fi yọ̀ síi, màá dé pà á, màá jẹ́ kí ó sọ dáadáa. Tó bá ti jinná, màá jẹ́ kí omi rẹ̀ gbẹ mọ́ nínú, torí èmi fẹ́ràn kí omi ìrẹsì kó gbẹ mọ́. Àmọ́ àwọn ìmí tí wọ́n bá ti rí pé ó ti jinná, ìyẹn ó wàá, ìyẹn ó wàá omi rẹ̀ kúrò nínú rẹ̀, ìyẹn wá gbẹ kàná padà, ìyẹn wàá sọ. Àmọ́ èmi, mo máa ń ṣe tí omi rẹ̀ yóò fi gbẹ dáradára tí mo lè máa jẹ́ bí mo ṣe máa ń se ìrẹsì tèmi nu.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn àti máà wọ̀ kò tí aṣọ tí mo lè wọ̀. Àyà fi, aṣọ tó bá jẹ́ pe ó fi ìhòhò ọmọlúàbí sílẹ̀ tàbí tó bá sh- fi ara mi sílẹ̀ bí pé kí n wọ aṣọ kí ikùn mi kó máa ń ràn níta, kán awon eyan máa rí àbí bí irú apala ìdí kan kó máa hań tà. Irú awon aṣọ tí mo lè wọ̀ ni. Irú àwọn aṣọ tí mi lè wọ̀ nu. Mo de mo ń wọ àwọn aláṣọ gígùn àtàláṣọ kékeré. Mo wọ́n wo oní sòkòtò gígùn àti oní sòkòtò kékeré. Àmo eleyii tí ó sì àwọn ara mi lẹ, oun ni mí n fẹ́ràn àti wọ̀ torí pé mi ì fẹ́ràn áti jẹ́ káwon eyan máa rí ara mi.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń yà àwòrán? Mo mọ bí wọ́n ti ṣe ń ya àwòrán àmọ́ mi ò mọ̀ àwòrán ya dáradára. À, ìdí tí mo sọ pé èmi mọ̀ yá dáradára ni pé mi ò tí di aláwòrán gbajúgbajà tí àwọn èèyàn mọ̀. Àmọ́ mo lè yà tó jẹ́ pé yóò rẹwà lójú tèmi tí ó sì ní ìtumọ̀. Torí náà mo máa ń ya àwòrán. Orí oríṣiríṣi àwòrán tí mo dẹ máa ń ya, mo máa ń ya àwòrán èèyàn, àwòrán ẹranko àti àwòrán ẹyẹ. Àwọn àwòrán tí mo máa ń ya kò ju mẹ́ta lọ torí pé mi, mi kò iṣẹ̀ rẹ́, mo kàn ní ẹ̀bùn rẹ̀ ni. Tí n bá wá kọ́ṣẹ́ rẹ̀ mọ̀ in wa mọ̀ yá dáradára. Àmọ́ mo mọ bí wọ́n ti ń ya àwòrán dáradára.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn yíya àwòrán sínú tí a bá ṣe, tí a bá ṣe ọjọ́ àjọyọ̀ láàrín inú ilé tàbí pé mo lọ bá àwọn ọ̀rẹ́ ṣe nǹkan. Mo fẹ́ràn yíya àwòrán rẹ̀ tí màá gbe sí orí ẹ̀rọ ayémijára mi tí màá mọ wò ni tó bá ti di ọjọ́ iwájú tàbí kí n jẹ́ kí ó lu yá, ó yá mi tí màá wá gba ni ọwọ́ rẹ. Mo fẹ́ràn yíya àwòrán lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn rẹ̀.

Gíga tó ga tó, mo ga ní ìwọ̀nba tí ọmọ ènìyàn máa ń ga. Gíga mi ga tó ìwọ̀n batà méfà. Bẹ́ẹ̀ni mo ṣe ga, mi n ga jù, mi n dẹ́ kúrụ jù, mi n dẹ́ tun sanra jù. Mo ga ní ìwọ̀nba tí ọmọ ádámọ̀ lè ga tó. Mo ga ní ìwọ̀n batà mẹ́fà. Péré.

Data tí ó máa ń lò ló sọsẹ pọ tó. Data tí mo máa ń lò ní ọ̀sẹ ọ̀sẹ̀, ọjọ́ méje ló wà láàárín ọ̀sẹ̀, mo máa ń lò, ọjọ́ kọ̀ọ̀kan mo máa ń lò one gig. Tan bá wá ṣí i ó máa jẹ́ seven gig tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mí máa wà tó ẹ pé mii ní lò tó one gig gàn ní ojúmọ́. Àmọ́, n pé mii lò data rárá rárá, mo máa ń lò one gig ní ojúmọ́. Bí mo dẹ̀se máa ń ṣe tí mo máa ń lò data, kojú bà un náà lọ.

Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù alákọ̀kọ̀ ọ̀gẹ̀dẹ̀, ẹlẹ́ẹ̀kejì ọsàn, ẹlẹ́ẹ̀kẹta ìbẹ́pẹ. Àwọn eyi tí mo fẹ́ràn jù oun ni ọ̀gẹ̀dẹ̀, tí wọ́n bá gbe sí inú ẹ̀rọ amúǹkantutù tí ó bá ti tutù mo le jẹ ẹ́. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn díndín rẹ̀, mo jẹ fẹ́ràn eleyi tí èèyàn máa ń bo jẹ, torí náà mo sì fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jíjẹ torí adùn rẹ̀.